Rárá o, kò da kí a máa bínú tí a bá wà nínú ọkọ̀ nítorí pé ìbínú ó lè ba nǹkan jẹ́. Bẹ́ẹ̀ sì ni ìbínú ó lè dí dẹ́rebà tàbí ẹni tí ó ń wa ọkọ̀ lọ́wọ́ kí ìjàǹbá ọkọ̀ má ba à ṣẹlẹ̀

Mo fẹ́ lọ sí etí òkun fún ìsinmi àti ìgbádùn ara mi. Tí mo bá ti wẹ díẹ̀, màá tún ṣe fàájì, màá bá àwọn ọ̀rẹ́ àti ará mi tí a jọ lọ ṣe àwàdà, ṣe ẹ̀fẹ̀ àti sọ̀rọ̀ pàtàkì, a sì tún jẹun papọ̀.

Àsìkò ìparí iṣẹ́ jẹ́ àsìkò ìrọ̀rùn fún mi nítorí kí o tó di pé àsìkò ìparí iṣẹ́ bá ti ń súmọ́, ni màá ti parí àwọn iṣẹ́ tí ó yẹ kí n ṣe ní ọjọ́ ni mo ti máa ń parí iṣẹ́ tó yẹ kí n ṣe ní ọjoojúmọ́ tí ó sì jẹ́ bí ìgbáradì láti ṣe ìpalẹ̀mọ́ àwọn fáìlì àti àwọn ohun èlò mìíràn tí fún iṣẹ́ ní ọjọ́ kejì tí àsìkò yẹn kì í sì jẹ́ wàhálà fún mi.

Ọwọ́ méjèèjì náà ni mo máa ń lò papọ̀. Ìgbà mìíràn, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jù láti fi ṣe iṣẹ́ alágbára, òun náà ni mo sì tún máa ń lò láti fi jẹun, òun náà ni mo tún máa ń lò láti fi kọ iwé tí mo sì máa ń fi ọwọ́ òsì ṣe taba tàbí fọ abẹ́ mi tí mo bá ṣe ìgbọ̀nsẹ̀ tàbí tí mo bá tọ́

Irú fóònù alágbeeka tí mò ń lò jẹ́ Samsung A55. Ó dára púpọ̀ bẹ́ẹ̀ ni ó sì yára fáfàfà. Ó tún jẹ́ èyí tí ẹ̀ki agbára rẹ lágbára dáadáa tí ó sì wúlò fún iṣẹ́ orí ayélujára pẹ̀lú ayárabíàṣá.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pa ẹja. Àwọn ohun èlò tí a máa lò ni lakọ́kọ́ ìwọ̀. Ìwọ̀ yìí jẹ́ irin tí ó ní àkọ́rọ́ ní ẹnu tí a máa ń fi ǹkan tí ẹja lè jẹ́ sí. So á wàa so òkun mọ́ ìwọ̀ yẹn, a fi kiní ṣálubàtà àbí fùkẹ̀fùkẹ̀ bàtà sí lórí, tí ó fi jẹ́ pé gbogbo òkun yẹn ò ní wọnú omi lọ. Tí ẹja bá ti gbé ìwọ̀, kiní bàtà yìí ni ó fi hàn wípé ẹja ti wà ní ibi ìwọ̀ wa tí a ó sì fà á jáde.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun tí mo máa ń dé sójú láti má jẹ kí oorun máa wọ mi lójú. Mo máa ń lò ó ní ìgbà tí mo bá fẹ́ jáde ní ọ̀sán gangan tàbí ní ìgbà ẹ̀rùn tí oorun máa n mú gan gan gan láti lè dáàbò bo ojú mi àti láti lè rínà kederee nínú oorun.

Bẹ́ẹ̀ni, ó yára dáadáa. Ó ràn mí lọ́wọ́ láti tètè rí ǹkan ṣe lórí ayélujára tí ó sì má ń lọ fàfàfà. Kíákíá ni àwọn ìdáhùn sí ìbéèrè mi máa ń lọ ní orí ayélujára tí àwọn ǹkan tí mo sì bá fẹ́ ṣe máa ń wà ní ìrọ̀rùn.